Báwo ni o ṣe ń mọ ẹni tí o lè gbọ́kànlé nínú ọ̀rọ̀ kan? Ẹni tí èmi mọ̀ tí èmi lè gbọ́kànlé. Ní tèmi ni o tí mo mọ̀ tí èmi lè gbọ́kànlé. Òun ni ìyàwó ilé mi. Nitoripe kosi òun ti mo ba so fún emi mo wípé koto gbokanle ko tó gbàgbọ́. Fún èmi, kò sí ẹlòmíràn tí mo le gbọ́kànlé ju arábìnrin tí ó ń bẹ ní àkátá mi.